Ṣàlàyé bí a ti ṣe ń fọ basa núdé. Ìgbà mìíràn a máa fọ aṣọ bí i ẹ̀kan ní àárín ọ̀ṣẹ̀ méjì bí tí ó máa ń ṣàwọn, máa ń ṣàwọn sórí okùn láti lè jẹ́ kí wọ́n tẹ lè gbe. Ẹni tí ó máa ń ṣe, ẹmi náà ni mo máa ń ṣe fún ara mi.